Ìforúkọsílẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, pàápàá jùlọ ní ibi ìṣiṣẹ́, ibi tí ènìyàn ti lè ṣe ìṣe. Bí ènìyàn bá fẹ́ fi orúkọ sílẹ̀ ní ibi iṣẹ́, ènìyàn á fi orúkọ baba rẹ̀ ṣáájú. Lẹ́yìn náà á fi orúkọ títì rẹ̀ tẹ̀lé pẹ̀lú àwọn ìwé-ẹ̀rí tó dájú tí ó lè fi ṣàpejuwe tàbí tí ó lè fi sọ́ wípé ẹni báì báì báì ni ó ní orúkọ yẹn bíi ìwé-ẹ̀rí ọjọ́ ìbí àti àwọn ìwé tí ó fi ṣetán ní ilé-ìwé.

Baba fẹ́ kí àlejò, a kí wọn pé "Ẹkáàbọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta, báwo ni irìn? Ṣe ọkọ o jepo, báwo lọna ṣalá fía lẹ́ dé, ṣé kò sí ìjàmbá ọkọ̀ lọ́nà? Ṣé kò dẹ rẹ̀ yín?" Bí a ṣe ń kí àwọn àlejò tó bá dé ní yẹn.

Kí ń tó lọ sùn, mo máa ń wẹ̀, kò ṣe ní gbogbo ìgbà ṣùgbọ́n ti bá ti délé tí ń bá ti jẹun. Máa jókòó pẹ̀lú, ẹ́, t-TV pẹ̀lú àwọn ọmọ, a jọ wo TV díẹ̀, lẹ́ẹ̀ tí ó bá dẹ̀ ti tóru bá dẹ̀ ti ń kùn mí, màá lọ sùn.

Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ọjà lọ ra ọjà, torí pé ní ẹnujọ́ mẹ́ta yìí àwọn nǹkan fi bẹ́ẹ̀ dàbí tí tẹ̀lé, so á ti tó bí oṣù mẹ́ta sẹ́yìn tí mo ti lọ sọ́jà ra àwọn nkan tí mò ń tà ni tí n fi lọ sọ́jà ní ẹnujọ́ mẹ́ta yìí.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni Olúwa gbé mi léèké, ọ̀tá ìbà yọ̀ mí. Ẹ̀, Olúwa gbé mi léèké, ọ̀tá ìbà yọ̀ mí. Olúwa gbé mi léèké jẹ́ pé, Olúwa gbé mi ju ibi tí àwọn òtá fẹ́ kí n dé tàbí Olúwa jẹ́ kí n borí ogun. Ọ̀tá ìbà yọ̀ mí jẹ́ orúkọ tí ó ṣe pàtàkì pé àbí àwọn kan ń ro nǹkan burúkú sí mi, ṣùgbọ́n Ọlọ́run ni ó jẹ́

Ẹ̀, mi ò ní wákàtí kan pàtó tí mo fi ń ṣe iṣẹ́ lójoojúmọ́ nítorí pé, ẹ́, iṣẹ́ mi ò jọ mọ iṣẹ́ wákàtí. Ṣùgbọ́n tí mo bá fẹ́ dá ènìyàn lóhùn, wákàtí kan ni mo fi máa ń dá ènìyàn lóhùn. Tí n bá dé ti dá ẹni yẹn lóun tán ti ayé bá wà ti àǹfààní báwa ti ẹlòmíràn bá dé sí wa ti mofe dá lóhùn má dá ẹniyẹn lóun.

Àwọn àgba tó wà ládúgbò ni wọ́n ń ṣe àkóso lórí ìlú tí wọ́n máa ń ṣètò àwọn bí nǹkan bá ṣe ń lọ nílùú. Ṣùgbọ́n àwa ọ̀dọ́ ni a máa ń bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n bá ṣe. Ṣùgbọ́n àwọn àgbàlagbà yẹn ni wón ṣe olórí ni iluu pápá jùlọ àti pé ìgbésókè àti ìdàgbàsókè àwọn ará ìlú ọwọ́ àgbàlagbà ni ó wà. Ṣùgbọ́n àwa ewé ni a máa ń bá wọn ṣe ìrànlọ́wọ́ àti ṣe iṣẹ́ wọ́nyii.

Ẹ ní ìle Yorùbá, ẹ, ìtẹríba wà fún-- láti ayé àtijọ́ bí àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀. Ẹni tó bá jẹ́ àgbàlagbà, a kì í yájú, àbẹ́ni a dẹ̀ kì í yánu sí àgbàlagbà. A máa ń fi ọ̀wọ̀ tàbí ìtẹríba fún àgbàlagbà. Tí àgbàlagbà bá dìde, tí ọmọdé bá jókòó, ọmọdé yìí á dìde fún àgbàlagbà láti jẹ́ kó jókòó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyà oríṣiríṣi ló wà ní ayé òde òní tí kò bójú mú àwọn ènìyàn o bọ̀wọ̀ fágbà mọ́.

Léro temí, àwọn orin ìgbà tó, tó dé ìgbà yìí tí ó wà wọ̀nyí, àwọn orin wọ̀nyí ko da fún àwọn ọmọdé. O je àwọn orin ti ko ba ìwà omoluabi mu. Gbogbo orin ni won ti di orin adalu báyìí. Kò da fún àwọn ọmọdé, èven paapaa pẹ̀lú àgbàlagbà. Ko ṣe àwọn orin tí ó dára rárá tó yẹ kí àwọn ọmọ lẹ́yìn Kristi máa gbọ́.

Ẹni tí èmi nípa kíkọ́ ju ọ̀run gbígbóná, ọ̀run gbígbóná ò dá èmi dúró nítorí iṣẹ́ tí mò ń ṣe. Tí ọ̀run bá gbóná gan, ó máa ń jẹ́ inú dídùn fún èmi nítorí iṣẹ́ mi, torí ó máa ń jẹ́ kí àwọn ènìyàn jáde láti wá wẹ̀ o. Ọ̀orun gbígbona kò ṣe nǹkan tó jẹ́ pàtàkì fún ẹmi.

Bẹ́ẹ̀ni, a gbọdọ̀ kọ ènìyàn ní ìṣàkóso owó ní ilé ẹ̀kọ́. Paapájú lọ ní gbogbo ilé ìwé láti ìgbà tí mo ti gbọ́njú a kì í kọ́ni ní ìṣàkóso owó. Ọ̀kan kọ́ni ní èdè Gẹ̀ẹ́sì àti àwọn ǹkan mìíràn tí ènìyàn lè mọ̀ ni, ṣùgbọ́n kí a ṣàkóso owó, ká fi ọ̀nà owó han ènìyàn, a kì í kọ́ni ní ilé ìwé. Ṣùgbọ́n ǹkan tí ó dára ni kí a kọ́ àwọn ọmọ àti àgbàlagbà ní ìṣàkóso owó. Bí wọ́n ṣe máa ń tọ́jú owó, bí wọ́n ṣe máa ń ná owó àti pé gbogbo owó tí ènìyàn bá gbà kan ni ó máa ń ná. So ìṣàkóso owó ṣe pàtàkì oṣé kóko ní ìgbé ayé ènìyàn. Ó dẹ́ dára kí á kọ́ bí ènìyàn ṣe ń ṣe ìṣàkóso owó.

Rárá mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́, mi ò fẹ́ràn ká má wọ ohun ọ̀ṣọ́ rárá àti rárá le, bá jẹ́ sí ọwọ́, sí orun tàbí sí ẹsẹ̀. Mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́ rárá àti rárá le kò bá mi lára mú rárá le nítorí náà mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́.

Ẹn tí ọjọ́ bá rọ̀, lẹ́yìn ìgbà tí mo bá ti ṣetán ní ẹnu iṣẹ́ tí mo bá ti délé, ó ní àwọn ẹran ọ̀sìn tí mo máa ń dá lóhùn, tí mo máa ń fún ní oúnjẹ tí mo dẹ̀ máa ń wa bí wọ́n ṣe máa ń jẹun, tí mo máa ń tọ́jú ilé wọn. Ti pé mo ní ọgbà kékeré díẹ̀ lẹ́yìn ilé tí mo máa ń dá sí tí mo bá ti dé láti ibi iṣẹ́.

Mi ò ní ẹnìkan pàtó tí mo fẹ́ràn jù, gbogbo ènìyàn ni mo fẹ́ràn. Ṣùgbọ́n tí mo bá rí ẹni tó ní ìwà tí kò dára, màá jẹ́ kí ènì yrn mọ́ pé nǹkan tí ènì yìí ń ṣe yìí kò dára. Ṣùgbọ́n mi ò ya àwọn kan sọ́tọ̀ tí mo fẹ́ràn jù àti pé tàbí tí mi ò fẹ́ràn jù, gbogbo ènìyàn ni mo fẹ́ràn.

A! Mí ò ní àwọn ọ̀rẹ́ tí mo máa ń lo àṣálẹ́ pẹ̀lú wọn pé ká jọ jókòó, ká jọ máa ṣàpèjúwe ọ̀ro tàbí ká jọ máa ṣàròyé. Mi ò ní irú ọ̀rẹ́ bẹ́yẹn rárá àti rárá ni. Tí mo bá ti dé láti ibi iṣẹ́ mi, mo wọlé, jẹun, ṣeré, wo àmúhumáwòrán díẹ̀ pẹ̀lú àwọn ọmọ kí n dẹ́ lọ sùn ni.

Eh, iṣu àti ẹ̀bà ló ṣe pàtàkì ní ilé ọdọ wa ní orí tábìlì wa, ṣùgbọ́n iṣu jẹ́ ǹkan tó ṣọwọ́n díẹ̀, ṣùgbọ́n ẹ̀bà ò jẹ́ ǹkan tí ó ṣe pé a lè ṣe ká má jẹ ní àárín ọ̀sẹ̀, ṣùgbọ́n a lè ṣe bí oṣù kan nígbà mìíràn kí a má je iṣu.